Orúkọ ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù, ó jẹ́ ẹ̀fọ́ elegede. Mo fẹ́ràn ẹ̀fọ́ elegede nítorí pé tan bá ṣe pẹ̀lú ẹ̀gúsí, ó dùn jẹ iyán àti àmàlà dáadáa. Nítorí pé iyán jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Àgàgà tó bá jẹ́ wípé mo ń lọ sí ibi tí mi mọ àyíká ibẹ̀ dáadáa, tàbí mo ń lọ sí ìlú tí mi ò dè rí tí máàpù odè ṣíṣẹ́ dá, ṣíṣe ní agbègbè ibẹ̀. So, mo máa ń béèrè àwọn ọ̀nà lọ́wọ́ àwọn èyàn.

Èdè kan tí mo fẹ́ kọ́ ó jẹ́? Èdè Faransé nítorí pé ó wúlò fún mi, nítorí pé mo fẹ́ lọ sí ìlú Faransé láti lọ ṣe kọ́ ẹ̀kọ́ gíga èyí tí àwọn olóyìnbo pè ní Masters Program.

Oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ ní òwúrọ̀. Ìgbà mìíràn ó lè ṣe ẹ̀wà, àgàgà tó bá jẹ́, ehm, ìparí ọ̀sẹ̀ tí Akin lọ ibi iṣẹ́. Ṣùgbọ́n àsìkò tí bàá ń lọ sí ibi iṣẹ́, èyí tí mo máa ń jẹ ju ojẹ búrẹ́dì àti tíì tàbí waffles àti juice.

Mi ò mọ̀ bí a ti ń pẹja torí pé èmi fún àmì, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹja jíjẹ torí pé tí mo bá jẹ́, ó máa ń gbé mi léèébì, ó dẹ̀ sì máa ń rìn mí láya. Nítorí náà mo máa ń sá fún ẹja, mi ò dẹ̀ kí n fẹ́ wà ní àyíká ibi tí wọ́n bá tí ń ṣe ẹja àbí ibi tí wọ́n má tí ń kún.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ jẹ́ àsìkò alẹ́ tí oníkálukú bá ti darí iṣẹ́ tí wọ́n ti padà lọ ilé. Nítorí pé ó máa jẹ́ àsìkò tí máa sinmi gbogbo gbúrudú búrudú búrudú tí èèyàn ti bá lọ láta rọ̀

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ká máa jẹ iyán. Tóbá sì yẹn ti oúnjẹ, tóbá rẹ̀ jẹ́ pé kìyàn máa jiyàn òhun ni. Mi ò fẹ́ràn kí ènìyàn máa jìyàn nítorí pé ìgbà mìíràn ó máa ń fa ìjà tàbí àríyànjiyàn láàárín àwọn méjì tí ó tẹ̀ kí n rí ìyànjú.

Ah! Míi lè ka iye ọjọ́ tí wọ́n máa ń fún mi fún ìsinmi ní ọdọọdún lẹ́nu iṣẹ́ nítorí pé oṣù tí mo máa ń gba ìsinmi ó yàtọ̀ síra ní ọdọọdún. Ìgbà mìíràn ó lè ṣe pé mo máa ń tètè gbà, ìgbà mìíràn ó sì lè jẹ́ àsìkò tí ọdún bá fẹ́ parí ni mo máa ń gbà.

Laptop ni mo ń lò, mi ò kí ń lo tabletop. Orúkọ laptop tí mo ń lò jẹ́ HP Pavilion core i5. O jẹ́, HP jẹ́ product kan tí mo nífẹ̀ẹ́ sí jùlọ.

Ah ní ó pé tí mo ti lá làbúrúkú kẹ́yìn nítorí pé kí èmi tó sùn, èmi máa ń gbàdúrà láti rè ìbíkó lórí mi ní ojú ayé àti ojú ọ̀run. Nítorí náà èmi ò kí ń sábà lá àlàbúrúkú àsìpá pàjùlọ. Kò sẹ́ni tó ń gbàdúrà láti rán tí àlàbúrúkú tó bá lá.

Ti ni àṣálẹ́, ìgbà mìíràn mo lè sùn, ìgbà mìíràn mo lè máa tètè sùn. Ó níí ṣe pẹ̀lú bí iṣẹ́ tí mò ń ṣe, máa ṣe tètè parí ètò tàbí bóyá ó ní ibìkan tí mo yà sí nígbà tí mò ń lọ síbi iṣẹ́ tí mi ò sí tètè délé. Mo máa ń, mo máa ń ṣe láti parí gbogbo àwọn nǹkan tó yẹ kí n ṣe kí n tó lé ètò kí ojú ọjọ́ tó mọ́

Tábìlì iṣẹ́ ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ kì í ṣe tábìlì tí ó tóbi lọ títí. Nítorí wípé laptop mi àti àwọn fáìlì ránpẹ́ òní ni mo kó sórí tábìlì àti wípé iṣẹ́ tí mò ń ṣe náà fi bẹ́ẹ̀ pọ̀. Nítorí tẹ́ẹ̀kì ni mò ń ṣe.

À-àìmọye iṣẹ́ ọ̀fẹ́ tí mo ti ṣe rí, nítorí pé ìgbà mìíràn iṣẹ́ ọ̀fẹ́ ó máa ń ṣìnà oríire fún ènìyàn ó dẹ̀ sì máa ń fa connection wá. Nítorí náà mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Yálà ìgbà tí mo wà ní ilé ìwé tàbí ìgbà tí mo gba òmìnira ara mi.

Bẹ́ẹ̀ni, mò ń fi ìdáàbòbò òòrùn sá á, nítorí wípé mò jẹ́ ènìyàn kan tó mọ́lá, mi ì dẹ̀ fi bẹ́ẹ̀ fẹ́ràn òòrùn púpọ̀ ju. Though òòrùn dá lára, ṣùgbọ́n tó bá ti pọ̀ jù, ó máa ń fa kí òjú dúdú, ó sì máa ń fa oru. Nítorí náà, mò máa ń lo ìdá-ìdáàbòbò òòrùn sá rá.

Irú etígbọ́ tí mo máa ń lò ni earpod nítorí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iPhone ni mo ń lò. Nítorí náà mi ì dẹ fẹ́ nnkan tó jẹ́ pé má gbé sétí, okùn ẹ̀ a máa ṣọ̀ ní àyà mi. Nítorí náà earpod ni mo ń lò.

Áàpù tí mo máa ń lò jù lórí ẹrẹ́ ìbánisọ̀rọ̀ mi jẹ́ Twitter, Instagram àti Facebook. Ṣùgbọ́n ilé tí mo lò jù wọn ni Twitter, nítorí pé mo máa ń sábà rí information tó ní ṣe nípa iṣẹ́ mi. Nítorí, ẹm, kí ni cryptocurrency àti trading, òun ni mọ ra wọlé tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò dáadáa lórí WhatsApp tàbí lórí Instagram. Èyí tí mo máa ń ṣe lórí Instagram, ó, òun mo máa ń sábà ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí olùbáṣiṣẹ́ ní òkè òkun. Ti WhatsApp ni mo máa ń sábà lò jù ṣá.

Mo sì rìn irìn àjò iṣẹ́ kan ní oṣù tó kọjá lọ sí ìlú Ghana. Ìgbà náà ni ọ̀gá mi rán mi lọ sí Ghana láti lọ parí contract kan tí a gbà. Ìgbà ẹ náà ni mo lọ sí ìrìn àjò kẹ́yìn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń rìn ní àlàáfíà, ayé mi ò le, gbogbo nǹkan tí mò ń ṣe, ìfọ̀kànbalẹ̀ ni mo fi ń ṣe. Mi ò sáré, mi ò sáré eré, kò sí ẹni tó ń lé mi, mi ò sì lé ènìyàn. So àlàáfíà ni, ohun tí ọwọ́ mi ò tó, mi ò fi gangan fàá, ọkọ̀ mi balẹ̀. Mo dẹ̀ ní ìtẹ́lọ́rùn.

Mi ì fi bẹ́ẹ̀ mọ̀ bó ṣe ń yá àwọran mọ́ ṣùgbọ́n mo sì lè ya àwọn díẹ̀ dáradára torí wípé nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ kékeré mo, a máa ń yá àwọran dáadáa. So mo fẹ́ran àwọran yíya, mi kò kì ń yá mọ́ bíi ti tẹ́lẹ̀ náà ni.

Mi kìn sábà sùn ní ọ̀sán nítorí pé kò sì ẹni tó máa fẹ́ sùn ní ẹnu iṣẹ́. Àsìkò weekend nìkan ni táyè bá wà tín bá lọ síbi kankan tí ó dẹ̀ sí bọ́ọ̀lù tí mo fẹ́ wò mó lè fojú ba òrun díẹ̀

Chicken àti cheese ni mo fẹ́ràn jù lọ lórí pizza. O jẹ́ cheese jẹ́ ǹkan tí mo fẹ́ràn sí dáadáa. Nítorí náà, màá ń jẹ ní ìrékọ́rè. Mo sì fẹ́ràn ẹran náà lórí pizza ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù lọ ni chicken.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi ni wípé mo máa ń jẹun gidi sẹ́nu ara mi, mo máa ń ṣe manicure and pedicure. Mo ṣà mọ̀ pé mo ṣà máa ń tún ara ṣe dáadáa, mo máa ń wọ̀ṣọ tó dáa sára, mo màá wọ bàtà tó dáa sára then, àti wípé gbogbo nǹkan tó baṣa dá ni mo máa ńa owọ́ mi le lò ri.

Rárá o, mi ò kín gbọ́ podcast torí mi ò fi bẹ́ẹ̀ fi taratara gba ti wọn. Nítorí pé àwọn nǹkan tí ò ní ìtumọ̀ ni wọ́n sábà máa ń ṣe lórí podcast wọn. Páàpajù lọ àwọn tọ́ pe àrawọn ní influencers àbí àwọn celebrities tó jẹ wipé àwọn nǹkan tí ò ní ìtumọ̀ ni wọ́n máa ń wá sórí podcast wọ́n máa ń sọ fún àwọn èeyàn.

Mo ga tó òpó mẹ́fà. Nítorí pé mo jẹ́ ọmọkùnrin kan tó ga, tó dẹ̀ sín gbọnlẹ̀. Ni one hundred and eighty meter ni gíga mi ga tó. So, mi, mi ga jù yẹn lọ.

Yàtọ̀ sí owó tó máa ń wà nínú àpò owó mi, àwọn ID card mi bíi driver's license, káàdì tí a fi ń dìbò àti àwọn nǹkan pẹpẹ́pẹ́ tí mo máa ń nílò ló máa ń wà tínú àpò ìfowópamọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nítorí pé ó máa ń jẹ́ kí n sinmi àti máa ń náwó láti máa rin lọ pàdé èmi àti èèyàn tí a jọ ní pàdé sójú sójú. Tá bá lè fi pàdé wa sórí fóònù ó ó fi mí lọ́kàn balẹ̀ ó sì ó sì bú wa lá kùúro níbẹ̀

Mi o jẹ́ èèyàn kan tí o kín sábà ṣe àìsàn lọ títí. Tí n bá ti ẹ máa ṣe àìsàn, n kò kín ju orí fífọ́ àbí mọfẹ́ trítì malaria, ìyẹn ògùn dẹ le ṣe. Ìyẹn ò ní pé máa nílò láti lọ sí ilé ìwòsàn láti la bá dókítà.

Oríṣiríṣi ètò ìdárayá ni mo máa ń ṣe. Ìgbà mìíràn ó lè ṣe bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni ó wù mi ṣe tàbí mo fẹ́ lọ sí púùlù lọ wẹ̀. Ìgbà mìíràn ó sì jẹ́ pé mo kàn fẹ́ lọ sí gym kí n lọ gbérin tàbí kí n lọ ṣe àwọn exercises ẹyọkan tàbí méjì.

Mi kì í kọ ìròyìn níbi iṣẹ́. Iṣẹ́ mi ò gba ká máa kọ̀wé lọ títí, nítorí pé iwájú kọ̀m̀pútà là máà wà látàárọ̀ dalẹ́. Torí iṣẹ́ mi níí ṣe pẹ̀lú trading. Ká sì máa wo bí ọjà ṣe ń lọ. Ìyẹn òkè sodo bí ọjà náírà àti dọ́là ṣe bá àwọn pora.

Ah! Ọlọ́mọjẹ́ká òògùn ẹkún mi ò kín ronú débi tí omi ẹkún máa fi bọ́ lójú mi. Kì í ṣe pé mi kì í sunkún ṣùgbọ́n à ó le díẹ̀ fún mi láti dédé sunkún láì, láì nídi kan àbí ìdí mìíràn tó ṣe pàtàkì tó lè máa jẹ́ kí n sunkún.

Mo máa nífẹ̀ẹ́ si láti máa jẹ ẹran. Pápá jùlọ, ẹran ni mo fẹ́ràn jù, ẹran ìgbín tàbí àwọn ẹran inú igbó. Mi kì n jẹ ẹja nítorí pé mi ò fẹ́ràn sí ẹja. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan tí ẹnù ń jẹ tó jọ mọ́ ẹran ìgbín ni mo fẹ́ràn jù lọ.

Aago mẹ́jọ atàbò ọun ni ọ́fíìsì mi máa ń ṣí. Pe n torí náà mo ti gbọ́dọ̀ dé ọ́fíìsì òún pẹ́ jù ní aago méje. Ó kù díẹ̀ kì í aago mẹ́jọ lù. Ṣùgbọ́n oníkálukú ti gbọ́dọ̀ wà lórí ijoko ní agogo mẹ́jọ.

Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń f'aṣọ ìbora bora. Nítorí ìgbà mìíràn tí oru bá ti pọ̀ jù, mi o kì í f'aṣọ bora. Ṣùgbọ́n tí òtútù bá mú mi, mo máa ń f'aṣọ ìbora láti orí dé atẹ́lẹsẹ̀. Ìgbà mìíràn gan, màá fi bojú paàpáà kí atẹ́gùn yẹn má lọ pọ̀ jù kó máa kó sí mi ní imú.

Gbogbo ìgbà tí mo bá ti lọ sí ilé, ilé ìwẹ̀ ni mo máa ń fọwọ́. Bo yá yà là, mo jẹun tán tàbí mo lọ sí toileti. Tí mo bá ti ṣe tán, mo máa ń fọwọ́. Bó ṣe pé mo tọ̀ ọ́ ní o tàbí mo lọ ya ìgbẹ́. Mo gbọdọ̀ fọwọ́ mi torí imọ́tótó ni, ó sẹ́gun gbogbo àrùn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ojú ìdojúkọjú torí wipé ìgbà mìran mo lè fẹ́ ṣọdá títì, mo dẹ̀ gbúdọ̀ wọ̀ tun kí ń wò sí i kí n tó dábàá pé mo fẹ́ ṣọdá kí ọkọ̀ má lọ gbá mi.

Ọjọ́, ọjọ́ ẹtì àti ọjọ́ Sátidé ni mo fẹ́ràn jù nínú gbogbo ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀. Nítorí pé tó bá ti di ọjọ́ àbámẹ́ta báyìí, ìgbà ẹ mo máa ń sinmi dáadáa.

Ẹ̀mí ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ o, paápàa jùlọ èmi kan nígbàgbọ́ pé Olúwa ń bẹ, òun ni mò ń sìn. Ṣùgbọ́n ká máa tó jú bọ̀lé kiri yálà ẹgbẹ́ ẹ, ìgbàgbọ́ Mùsùlùmí ni tàbí Krìstẹ́nì tàbí tàwọn oníṣẹ̀ńbáyé. Ọlọ́run kan ni gbogbo wá ń sìn. Nítorí náà, Ọlọ́run tèmi n sìn tó dá mi, òun ni mo kọjú sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ mi tí màá jẹ sẹ́kù. Ìgbà míràn tí màá jẹun tí mi ò lè jẹ tán, mo lè dé kí n gbé sínú fridge. So tó bá ti dé pé ibi tí ń padà pá mi, mo kò lè wọ́n mú ẹ kí n sì, kí n sì jẹ.

Kò sí oúnjẹ tí mi ò mọ̀ bí a ti ń sè. Mo mọ ẹ̀bà ń sè, mo mọ ẹ̀bà ń tẹ̀, mo mọ ìrẹsì ń sè, gbogbo oríṣiríṣi ìrẹsì tó wà. Èmi ni jollof ni, èmi ni fried rice, èmi ni coconut rice. Kò sí eléyìí tí mo, tí mi ò mọ̀ ń sè. Mo mọ iyán gún, mo mọ àmàlà rò, mo mọ fùfú rò, mo sì mọ oríṣiríṣi ọbẹ̀ ẹ sè.

Bí mo ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́ kò ju ká máa fún ká máa ṣe ìtọrẹ àánú. Ìyẹn tó bá jẹ́ ìrànlọ́wọ́ nípa ti owó. Ìgbà mìíràn àwọn kan ò ní, wọn fẹ́ ìrànlọ́wọ́ owó, tó jẹ́ pé ìrànlọ́wọ́ ìmọ̀ran ni wọn nífẹ̀ẹ́ sí. Èyíkéyìí tí àwọn èèyàn bá wá bá mi fún ohun tó bá wà ní ikáwọ́ mi láti ṣe, ọ̀un nà ni mo máa ń ṣe.

Kò sí bàtà tí mi ò lè wọ̀. Mò ní palm, mò ní slippers lásán, mò ní àwọn bàtà tó bo iwájú tó sì bo ẹ̀yìn, mò ní trainers èyí tí ba ń wọ̀ tí ń ba fẹ́ lọ ṣe exercise. Oríṣiríṣi bàtà ni mò ní ṣá.

Àwọn èrò ọlọ́gbọ́n ni mo máa ń bá dowo pọ̀ nítorí pé wọ́n máa ń ṣe mí láǹfààní nípa kó máa gbà mí láàmoran àti wípé kó n máa tọ́ mi sọ́nà kí n má ba à ṣìnà. Àwọn àgbàlagbà ni wọ́pọ̀ ju láárín àwọn tí mo ń bá rìn.

Ó, ó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ nǹkan tí èèyàn lè sáré fọwọ́ ara ètù ṣe, bíi kí bọ́ọ̀bù ilé rẹ̀ jóná, mo lè sáré tún yẹn ṣe àbí kí fuse kan jó lára extension mi tàbí lára stabilizer, mo lè sáré fi ọ-- mo lè sáré tún yẹn ṣe fún àmì.

Mi kì í kọ lẹ́tà mọ fún ènìyàn nítorí pé fóònù àti íńtánẹ́ẹ̀tì ti sọ ayédèrú. Ẹ̀èyàn tí máa fẹ́ bá sọ̀rọ̀, mo lè gbé fóònù mi kí n sẹ̀ẹ́dì ohun tí mo fẹ bá sọ síi lórí wásápù tàbí mo lè pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí ká chat tó bá wà online.

Àwọn oníbàárà mi, mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn, ohùn ìrẹ̀lẹ̀ nítorí wipé kí n ba lè ta ọjà àti wípé bo bá ṣe bá awon oníbàárà rẹ dowopọ̀, òun ló máa mú kí wọ́n padà wá ní ọjọ́ mìíràn láti wá bá ẹ ra nǹkan.

Kò sí ohun kan pàtó tí mo lè sọ pé à, mo fẹ́ràn eléyìí ju eléyìí lọ nítorí pé mo máa ń gbọ́ Kristẹ́n sọ̀n, màá ń gbọ́ Afrobeat, màá ń gbọ́ Àpàlà, màá ń gbọ́ Fuji. Kò sí eléyìí tí mi ò lè gbọ́. Paapaa jùlọ ilé kórin ṣa tí ṣe jó sí, màá gbọ́

Mi ò fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ ríò nítorí pé ẹ̀mí fún ràmi gan-an. Mo bẹ̀rù à ti máa lọ sí ilé ìwòsàn nítorí pé wọ́n máa ń kó mi láya jẹ àti wí pé mi ò fẹ́ràn kí n máa rí ẹ̀jẹ̀ lára kẹ́jẹ̀ máa jáde lára èyàn tàbí ára tẹ̀mí gan-an fúnràá mi. Mo kórira ẹ̀jẹ̀ gan-an àti wí pé ilé ìwòsàn máa run sí mi.

Fóònù mi, mi kì í jẹ́ kí fóònù mi ó gbóná lọ títí bẹ́ẹ̀ nítorí pé tí fóònù bá ń gbóná, gbóná ní ìṣẹ́jú ìṣẹ́jú, ó lè túmọ̀ sí pé bátìrì fóònù náà ti fẹ́ máa wú sínú tàbí wípé fóònù náà ti, ó ti ń dàgbà, ó fẹ́, ó ti tó keyàn pàrọ̀, pàrọ̀ rẹ̀

Bẹ́ẹ̀ni, mò má ń fi ipàra sí ara nítorí pé tí ń bá para nígbà mìíràn ara mi lè má funfun àti wípé ipàra tí mò ń lò kì ń ṣe ipàra tó jẹ́ pé tó bá ti lò ó le lara, ó bá ṣe fipá ló má wọnú ara ẹ lọ tí gbogbo ara ẹ má dá ṣákaṣáka.

Bẹ́ẹ̀ni mo máa n ṣe ètò ǹkan kí n tó dáwọ́ lè lórí. Bí pé a fẹ́ ṣe patí báyìí, mo gbúdọ̀ ṣètò àwọn nǹkan tí a fẹ́ lò àti bá ṣe fẹ́ ṣe gbogbo ìrìn àti fí, àti bá ṣe fẹ́ kóri láìsí wàhálà.

Ah! Lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ẹ̀mí àtàwọn ẹbí mi la jọ wà pò fún ayẹyẹ Kérésìmesì àti ọdún tuntun ta fẹ́ wọ̀. Bí a bá ti jọ wà pò bẹ́ẹ̀ yẹn, àwọn nǹkan ta ti ṣe iṣẹ́ ta ń ṣe àti gbogbo eré ìdárayá tó bá ṣe é ṣe òun la máa bá ara wa ṣe, torí à a tú mọ̀ ìgbà ti irú àpéjọpọ̀ yìí tó máa wáyé.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù, lọ́wọ́lọ́wọ́ gan. Báyìí mò ń jẹ gọ́ọ̀mù lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń ṣe kiní training yìí. Nítorí pé ó máa ń jẹ́ kí n lè, kí atẹ́gùn máa le wọ ẹnu mi kó máa jáde. Ẹ mọ̀ pé tí èèyàn bá dákẹ́ fún ìgbà tó bá pẹ́, tí èèyàn bá máa laná ẹnu náà á bẹ̀rẹ̀ sí í rùn.

Mi ò tíì, mi ò mọ̀ túmọ̀ ṣe o ti ṣìnà rí yí o. Mi ò mọ̀ bóyá ṣe ṣínà ni ti àwọn Kristẹni àbí tàwọn Kérúbù àbí ṣìnà. Tó bá jẹ́ pé ṣìnà ni, mo ti ṣìnà rí dáadáa torí àsìkò tí n bá mọ̀nà àbí tí n bá mọ ibi tí mò ń lọ sí, tí mo lọ yà síbò mi ní ibi tí, ibi tó yẹ kí n yà sí mi ò yà síbẹ̀, mo lè yà síbò mi. A jẹ́ pé mo ti ṣìnà níyẹn.

Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́, nítorí pé fóònù ti jẹ́ àbúrò tàbí ǹkan tí èèyàn máa ń mú kiri ní ìgbà kú gbà nísìń, nítorí information tí èèyàn bá fẹ́ lò tàbí tí méèlì bá wọlé sí orí fóònù, nítorí ti bẹ́ẹ̀, fóònù máa ń bá mi lọ sí gbogbo ibi tí màá ń lọ sí.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ o ní akara oyínbọ́. Àwọn akara oyinbo tó máa ń fi ṣe birthday party. Mo fẹ́ràn ẹ̀ gan, nítorí pé àádùn rẹ̀ àti wípé àwọn àpẹẹrẹ tó jẹ. Nítorí náà mi ò kí ń fi akara Oyinbo báyẹn ṣeré.

Kò sí ibi tí mi ò fẹ́ràn láti máa lọ sí. Oríṣiríṣi ibi mo fẹ́ràn láti máa lọ sí. Mo nífẹ̀ẹ́ láti máa lọ sí patí kílọ̀ọ̀bù, mo sì nífẹ̀ẹ́ láti máa lọ sí àwọn ilé oúnjẹ ìgbàlódé tí àwọn Èèbó máa ń pè ní restaurant tàbí lounge.

Ọwọ́ tí mo máa ń lò oun ni ọwọ́ òsì. Ọwọ́ òsì náà ni mo sì máa ń lò láti ìgbà tí wọ́n ti bí mi. Mi ò fi bẹ́ẹ̀ mọ ọwọ́ ọ̀tún lò torí tí n bá gbìyànjú láti fi ọwọ́ ọ̀tún mi ṣe nǹkan kan, kò kí pé tí ọwọ́ yẹn máa bẹ̀rẹ̀ sí ní ro mí.

Data tí mo máa ń lò kì ń ṣe ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni mo máa ń ṣe. Uhmm data olóṣùùṣù, òun ni mo máa subscribe fún, bí i fifty-six gig, òun ni mo máa subscribe fún ní oṣùùṣù. Ẹ̀hẹ̀n ìgbà mìíràn gan-an kò kí n tó mi lósú tọ́ jẹ́ pé màá ṣèṣe òun ní ọ̀sẹ̀ kan si láti fi parí oṣù náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi, pàápàá jùlọ tó bá jẹ́ pé mi ò jẹun láàárọ̀ kí n tó, kí n tó bọ́ síta lọ sí ibi iṣẹ́. Tí bá ti wà nínú ọkọ̀, tí mo bá rà nǹkan ní ẹ̀gbẹ́ títì àbí kí n sáì rí yà sí supermarket láti ra nǹkan tó wù mí jẹ àbí nǹkan tí mo le sá gbé dání lọ sí ibi iṣẹ́

Mi, mi kì í sábà tara ní ibi iṣẹ́ nítorí pé gbogbo àwọn òṣìṣẹ́ mi, àwọn wà ní, wọ́n wà discipline. Irú okowo mi kì í fi bẹ́ẹ̀, mi kì í ta nítorí pé ó lòdì sí policy ibi iṣẹ́ wa.

Ní ìlú tí èmi ń gbé wò, tí ọkọ̀ bá dènà, ó máa ní sùúrù gidigidi láti jẹ́ kí ọkọ̀ ń kúrò lójú ọ̀nà. Ó lè jẹ́ wipé ọkọ̀ ń bàjẹ́ tí wọ́n fẹ́ túnṣe àbí wọ́n wá àwọn tó wà ní ipò láti lé wá gbé mọ́tò oùń kúrò lọ́nà kí oníkàlùkú báà lè máa lọ sí ibi tí wọ́n fẹ́ lọ sí.

Ṣé èèyàn máa ń wùwà burúkú tí èèyàn bá ń jẹun ni? Torí ìbéèrè eleyi kọ́ wò fi taratara ye mi, ṣe àwọn-- té èèyàn kì í ní ìwà burúkú tó bá ń jẹun. Àsìkò tí èèyàn bá ń jẹun ni àsìkò tó ebi ba n pààyàn, tó sì jẹ́ pé, à, oúnjẹ náà ni èèyàn máa fi dínú mú. Èèyàn kì í tara jẹun, èèyàn dẹ̀ kì í, èèyàn dẹ̀ kì í ní ìwà burúkú tó bá ń jẹun.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Ayọ̀díméjì. Ó túmọ̀ sí wípé tí ǹkan ẹni bá di méjì, ó ṣowó ni, ó ṣọmọ ni, inú èèyàn máa máa dùn ni. Ayọ̀ wa ó lè kan si, ore wa ó lè kan si. Ìtumọ̀ orúkọ mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ká máa jó, ká máa pasẹ̀. Pápá jùlọ mo fẹ́ràn ati máa lọ sí òde orin mi iyẹn birthday ni, eh ìgbéyàwó ni àbí oríṣiríṣi. Even mo máa ń nífẹ̀ẹ́ ati lọ sí concert àwọn olórin wa.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ alẹ́ ju ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ nítorí wípé ìmọ́lẹ̀ alẹ́ tí òṣùpá yẹn bá ti jáde pẹ̀lú àwọn, àwọn ìràwọ̀, ó máa ń mú kí ojú ọjọ́ kó rẹwà, ènìyàn sì lè jókòó síbẹ̀ pẹ̀lú olólùfẹ́ ènìyàn láti máa ṣe eré ìfẹ́

Kọ́kọ́rọ́ mi máa ń wà pẹ̀lú mi tí màá jáde, torí mo ní ìtémi, ìyàwó mi náà sì ní ti è. So tí màá jáde, kọ́kọ́rọ́ mi, ó máa wà ní inú báàgì mi. Ìgbà mìíràn, mo lè fi sápo, ìgbà míràn mo sì lè fi sí, sílẹ̀ sínú mọ́tò torí to bá jẹ́ pé ibi tí mò ń lọ sí, mo, mi ò ní ṣàkíyèsí ara mi bẹ́ẹ̀

Ah! Ọjà tuntun ti kọjá níìsín, ó tún di ọdún tó ń bọ̀ kí ọjà tuntun tó jáde. Àsìkò, a ti fẹ́ bọ́ sí àsìkò ẹ̀rùnsìn nítorí, nítorí náà gbogbo àwọn nnkan ọ̀gbìn wọ́n ti, wọ́n ti, wọ́n ti kó, wọ́n ti ta. A máa múra àti bẹ̀rẹ̀ àti gbígbín nnkan.

Mo ti gun alùpùpù rí nígbà tí mo kéré, but àti ìgbà tí mo ti dàgbà, tí mo ti parí secondary school. Mi o rò pé mo bá wọn gun alùpùpù mọ́. Mo ti-- mo ní ọkọ̀ tèmi tí mò ń wà tó máa gbé mi lọ sí ibi tí mo bá fẹ́ lọ sí.

Ohun èlò tó ṣe pàtàkì julọ, tó ṣe pàtàkì jùlọ ní ibi iṣẹ́ mi ohun ní laptop ta máa ń fi ń ṣiṣẹ́ àti interneti, internet service tí a máa ń fi ń connect nítorí wípé iṣẹ́ internet trading ní cryptocurrency wo ni mo máa ń ṣe.

Ó ti ṣe díẹ̀ tí mo kẹ́yìn lọ sí ọjà. Ìyàwó mi ló máa ń sábà lọ sí ọjà lọ ra nǹkan èlò ta fẹ́ jẹ tàbí ta bá níìdi oúnjẹ sílé. Ìyàwó mi ló máa ń sábà ṣe gbogbo iyẹn ẹkọ́ọ̀kan ni mo máa ń lọ tí Ìyàwó mi ò bá ráàyè.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Nítorí wípé mo máa ń jí lọ sí ibiṣẹ́, mi ò dẹ̀ fẹ́ pe de íbẹ̀. Àti wípé ìgbà mìíràn mo máa ń, mi kì í ri òrùn lọ taa.

Tí mo bá wà níbí iṣẹ́ tí call bá wọlé, mo máa ń fa arabálẹ̀ dahun ni, pẹlu ohun ìyìrẹ̀lẹ̀. Nítorí àwọn customer àti client wà tí à ń bá trade, ènìyàn o gbọdọ̀ lòún líle bá wọn sọ̀rọ̀

Wákàtí mẹ́jọ ni mo máa ń fi ń ṣiṣẹ́ ní ojojúmọ́. Ìyẹn ni òfin, òfin e mùlẹ̀ ní ìlú tí mo ní, tí mo ń gbé. Ti máa wa délé o, tí bá yẹ pé mi tètè parí iṣẹ́ tí mo ń ṣe, tí m ba délé mo lè tún tọwọ́ bọ̀ kí máa ṣe.

Kí n tó lọ sùn mo máa ń wẹ̀, tí n bá wẹ̀ tán, mo máa gbàdúrà. Mo tún wà le ṣe àwọn nǹkan mìíràn tí orun ò bá tètè kùn mí, mo lè máa tẹ fóònù mi tàbí kí n wo fíìmù, kí orun tó gbé mi lọ, bí mo ṣe máa ṣe nìyẹn lójojúmọ́

Ẹ mẹ́jì ni mo máa ń fọ ẹyin lójoojúmọ́, àárọ̀ kí n tó lọ ibiṣẹ́ àti alẹ́ kí n tó sùn leyin ígbà tí mo bá jẹun tán. Ó jẹ́ ohun tí mo mú ní ẹ̀sìn tí mo máa ń ṣe ní ojoojúmọ́ yàtọ̀ sí bóyá tí àrà mì ò ba yá ṣá.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata, sùgbọ́n kín ṣe kí ata rẹ̀ pọ̀ ju dé bí tí àhán má n máa tà yan, torí pé tí n bá jẹ́un tí ò bá láta, ó máa má mú kí àyà ó rìn mí, á sì máa kó mi ní èébì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúlo nǹkan bíi kí èèyàn máa, kí èèyàn wọ aṣọ kó fọ̀ kó tún wọ̀, àtúlo ǹkan náà ni a lè pè é, tàbí ago tí èèyàn ń wọ̀. Mo máa ń ṣe àtúlo ǹkan dáadáa.

Ti n bá fẹ kí àwọn ènìyàn, pàápàá jùlọ tó bá jẹ́ àwọn, àwọn ẹgbẹ́ mi, mo máa ń, a máa bo ara wa lọ́wọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn tó bá jù mí lọ, mo kòn lè tẹ orí kí n forí balẹ̀. Ìyẹn ni àmì wípé o respect wọn.

Kò sí nǹkan tí ò lè mú mi rẹ́rìn, tí inú mi bá dùn. Mo lè rẹ́rìn, tí èèyàn bá sọ nǹkan tí ó ń pa yàn lẹ́rìn, mo máa rẹ́rìn, tí bá dẹ̀ ń bá èèyàn ṣàwàdà. Mo máa ń rẹ́rìn àti wípé ẹ̀rín dá lára, nítorí pé ó ṣe ní láǹfààní, ó sì dá fún ọkàn.

Èmi ò lé ẹnikẹni kúrò lẹ́nu iṣẹ́rí o, jẹ́jẹ́, jẹ́jẹ́ ni ọmọ ìkún mi ń lọ. Mi ò ń jà. Ẹeyan ọ̀dẹ̀ kì í tọ́ mi. Mi ò lẹ́nikẹni ní ẹnu ṣẹ́rí. Mi ò dẹ̀, mi ò dẹ̀ pàdé àgbákò náà rí. Ó ní ká lukun ṣé ti ẹni.

Bẹ́ẹ̀ni mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí dáadáa. Mo ti lọ sí oríṣiríṣi ìlú tí kì í ṣe ibi tí mo tẹ̀dó sí. Àpẹẹrẹ àwọn ìlú tí mo ti lọ sí ó jẹ́ ìlú Èkìtì, ìlú Òǹdó, ìlú Ìbàdàn, ìlú Ọ̀ṣun, ní Ifẹ̀ àti Òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ní tí máa bá fẹ ṣe ìdúnadúrà, pàá pà ju lọ. Ó ní àwọn ibi kan tó yẹ pé o lè dúnadúrà níbẹ̀. To yẹ pé tó bá ti wọ bẹ̀ báyìí, ẹ, iye tó báa ti kó síbẹ̀ ni o gbúdọ̀ rà. Ṣùgbọ́n ọjà nǹkan tó ẹnu ń jẹ ni wọ́n ti máa ń dúnadúrà. Ibẹ̀ lo lè lọ sí tí o lè máa bá àwọn tó ń tajà dúnadúrà. Ó gbà kò gbà.

Bẹ́ẹ̀ni, etíì mi dáa. Kò sí ǹkankan tó ṣe etíì mi, mo máa ń lò ó, mo sì máa ń, mo máa fi ń gbọ́ ran dáadáa. Kò sí ǹkankan tó ṣe etíì mi, mi ò ní, mi ò ní àìsàn inú ǹkankan, mi dẹ̀ ní ìtà etí ó, etí ó dùn mi, mi dẹ̀ sì lu etí.